Bí bá ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè kò ṣe òun tí ó burú, ṣùgbọ́n èmi ò kí ń bá ẹni tí mi ò bá mọ̀ tàbí ẹni tí a jọ ní nǹkan kan papọ̀ sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Nítorí Yorùbá bọ̀ wọ́n fàlànà gbọ́ tiẹ̀ tí ara ẹni làá gbọ́n. Nígbà mìíràn ó dá kí kaluku mọ ìwọ̀n ara rẹ̀. Ṣùgbọ́n ẹni tí ó bá ṣe àjòji a kò ní bá sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé alábàṣepọ̀, olùṣiṣẹ́ papọ̀ àbí ẹni tí a jọ ń lọ fún nǹkan kan, mo máa bá sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Lédè kúkúrú alábàṣepọ̀ nìkan ni mo lè bá sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Mi ò lè bá ẹni tí ó jẹ́ àjòji sọ̀rọ̀

Mo lọ sí ilé oúnjẹ ní ìjẹta láti lọ jẹ oúnjẹ tí ó wù mí jẹ ní èyí tí ọkàn mi sì fà sì púpọ̀. Jíjẹun ní ilé oúnjẹ dára tí o bá bọ́ sí àsìkò tí ò ń kánjú láti jẹun tí ò dẹ̀ le múra láti sè é fúnra rẹ. Ilé oúnjẹ tún máa ran ni lọ́wọ́ láti jẹun ní àkókò láti jẹun àti láti lo ìṣẹ́jú péréte nítorí àkókò. Bẹ́ẹ̀ sì ni ó wúlò fún ebi pàjáwìrì láti tètè ra oúnjẹ.

Bẹ́ẹ̀ni, nígbà tí mo bá fẹ́ dá ọkọ̀ dúró ní ìdojúkọjú, ohun àkọ́kọ́ ni láti tẹ bíréékì kí ó lè lọ́ra, ṣùgbọ́n lágbára kí ọkọ̀ lè bẹ̀rẹ̀ sí dínkù pẹ̀lú ìyára rẹ̀. Ni àkókò kan náà, mo mo máa mú ọwọ́ rẹ̀ mọ́ steering dáadáa kí ọkọ̀ má ba yí kiri lójijì lórí òpópónà, ti ipo. Tí epo rẹ̀ bá le gan, ó lè tún dín geer ku fún ọkọ̀ bí ọkọ̀ mánúàl láti ran ẹ́njìnì lọ́wọ́ láti fa ọkọ̀ sílẹ̀ ní yára yára. Ohun pàtàkì ni láti wà ní ìfarabalẹ̀, má ṣe páníkì, má sì bẹ̀rù kí o sì rí i dájú pé ọkọ̀ ti dúró pátápátá láìfa ewu fún àwọn ọkọ̀ mìíràn.

Ní ìparí ọ̀sẹ̀, mo máa ń fẹ́ láti sinmi díẹ̀ lẹ́yìn iṣẹ́ òpin ọ̀sẹ̀, pípẹ́ kí ara àti ọkàn lè fún mi lágbára. Mo máa ń lo àkókò díẹ̀ láti ka nǹkan tuntun, tẹ̀lé àwọn ìròyìn tàbí kọ́ ẹ̀kọ́, ǹnkan tí yóò ràn mí lọ́wọ́ láti dàgbà sókè. Bákan náà, ó dára láti lo àkókò pẹ̀lú ẹbí tàbí àwọn ọ̀rẹ́, sọ̀rọ̀ rẹ́rìn-ín àti pín àwọn oríṣiríṣi ìrírí ọ̀sẹ̀ náà. Nígbà mìíràn, ìparí ọ̀sẹ̀ tún jẹ́ àkókò láti gbèrò iṣẹ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ kí gbogbo ǹkan lè lọ ní ìrọ̀rùn.

Bẹ́ẹ̀ni, ojú mi dára. Mo máa ń rí ǹkan kedere nígbà tí mo bá ń wò ó ní àyíká mi. Ojú tó dára máa ń rani lọ́wọ́ láti ka ìwé, ṣiṣẹ́ lórí kọ̀ǹpútà, àti láti mọ ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká. Láti jẹ́ kí ojú máa dára, ó ṣe pàtàkì kí ènìyàn sinmi àti kí ènìyàn jẹ oúnjẹ tó ní fitami àti máa wọ ìbòjú fún ìgbà pípẹ́. Nígbà mìíràn, àwọn ènìyàn kán máa ń lo gíláàsì láti ran ojú wọn lọ́wọ́ láti rí ǹkan kedere.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ díẹ̀ sí ti ìrọ̀lẹ́ nítorí ó máa ń mú kí ọkàn balẹ̀ àti pé ó jẹ́ àmì ìbẹ̀rẹ̀ ọjọ́ tuntun. Ìmọ́lẹ̀ òwúrọ̀ máa ń fún ènìyàn ní agbára láti bẹ̀rẹ̀ iṣẹ́ àti láti gbèrò ohun tí yóò ṣe ní ọjọ́ náà. Síbẹ̀síbẹ̀, ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ náà tún ní ẹwà tirẹ̀ nítorí ó máa ń jẹ́ kí àkókò ìsinmi lẹ́yìn iṣẹ́ ọjọ́ pípẹ́. Nítorí náà méjèèjì dára ṣùgbọ́n ìmọ́lẹ̀ òwúrọ̀, ìmọ́lẹ̀ òwúrọ̀ máa ń fún mi ní ìtara díẹ̀ síi.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbìyànjú láti jẹ oúnjẹ tó lérò fún ìlera kí ara lè ṣiṣẹ́ dáradára lójoojúmọ́. Oúnjẹ bí èso, ẹ̀fọ́ àti oúnjẹ tí kò ní epo púpọ̀ máa ń ran ara lọ́wọ́ láti ní agbára àti láti ní ìlera tó dára. Mímu omi tó pọ̀ àti jíjẹ oúnjẹ ní àkókò tó yẹ náà máa ń jẹ́ kí apá kan pàtàkì tí ìgbésí ayé ìlera ni. Nígbà tí ènìyàn bá máa ń jẹ oúnjẹ tó ní ìlera, ó máa ń ní agbára díẹ̀ síi àti pé àìsàn máa ń dínkú nínú ara ènìyàn.

Láti ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé, mo máa ń gbìyànjú láti ṣètò àkókò mi dára dára kí iṣẹ́ má ba à gba gbogbo àkókò mi. Mo máa ń parí iṣẹ́ ní àkókò tó yẹ kí n lè ní àkókò fún ìsinmi àti fún àwọn nǹkan pàtàkì nínú ìgbésí ayé. Lílo àkókò pẹ̀lú ẹbí, ọ̀rẹ́, ará, àti alábàásisẹ́pọ̀ náà jẹ́ nǹkan tí ó máa ń mú inú dùn tí ó tún ṣe pàtàkì nínú ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé. Nígbà tí ènìyàn bá mọ bí a ṣe ń pín àkókò láàárín iṣẹ́ àti ìgbésí ayé, ó máa ń ní ìtẹ́lọ́rùn àti àlàáfíà ọkàn díẹ̀ síi.

Rárá, mi ò kí n ṣíṣẹ́ ju wákàtí lọ lójoojúmọ́. Mo máa ń gbìyànjú láti ṣiṣẹ́ ní wákàtí tó yẹ kí ara lè sinmi. Ṣíṣẹ́ ju wákàtí lọ nígbà gbogbo lè mú kí ó rẹ ara àti kí àdínkù agbára bá ènìyàn. Ó dára kí ènìyàn ní àkókò fún ìsinmi, jíjẹ àti àwọn nǹkan mìíràn nínú ìgbésí ayé. Nígbà tí iṣẹ́ àti ìsinmi bá dọ́gba, ènìyàn máa ń ṣiṣẹ́ dára ju à, ju ìgbà tí iṣẹ́ bá pọ̀ ju wákàtí lọ. Bẹ́ẹ̀ sì ni ó máa ń mú kí ọkàn balẹ̀ dáradára.